Bawi ni ó ṣe ma n ranti àwọn àsìnà rẹ. Bí mo ṣe mọ́ ń rántí àwọn àsìnà mi ni pé mo kọ orúkọ wá síbi kan lórí gbogbo ìgbà tí mo bá ti ní gbogbo àwọn ọ̀rọ̀ àsìnà rẹ, só gbogbo ìgbà mo bá ti fẹ́ rántí àwọn ọ̀rọ̀ àsìnà mi mo máa ń lọ́wọ́ ni. Ṣé yóò ṣe mọ́ mi létí?

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibi tí mò maa n fi kọ́kọ́rọ́ mi sí, inú àpò ni. Àbí kí n fi sí ibi tí ọpa máa ń fún àwọn èèyàn? So ìbẹ̀, ọ̀nà méjèèjì yi ni ma fi kọ́kọ́rọ́ mi sí. Abii kin fi sí inú àpò, àbí inu bagi àbí ibòmi ti ọpamo fún àwọn èèyàn. Ìbẹ̀ ni mò maa n fi kọ́kọ́rọ́ sí.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin ní? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin, nítorí mo fẹ́ràn ọkọ̀ ojú-irin dáadáa. Ero máa n pọ́ n bẹ́ẹ̀ kì í sì, ko n sì gbaye, kódà ó fún èèyàn láyè láti máa rìn káàkiri nínú rẹ̀. So mo fẹ́ràn ọkọ̀ ojú-omi dáadáa, mo sì máa ń rìn pẹ̀lú rẹ̀. So mo ti rìn dín pẹlu ọkọ̀ ojú-omi.

Ṣé wọ́n ń pe àwọn oníbàárà tuntun? Mo máa ń pe àwọn oníbàárà tuntun dáadáa. Gẹ́gẹ́ bí mo máa ń pé wọ́n, ní ìsòro ọjà tí ó wà fún, bí èmi máa ń fún wọn láti fẹ́ran mi, wọ́n sì máa ń rà ọjà lọ́wọ́ mi nítorí èmi máa ń gbé ọjà wọn sí àná.

Bá nìyàn sí máa ń parí. Bí èmi ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni pé gbogbo ìgbà tí iṣẹ́ bá ti mọ́ rà tí ń pari, èmi máa mọ̀ láti parí ọ̀pọ̀lọpọ̀ iṣe ṣọ. Kò fi ní jẹ́ kí kò fi ní jẹ́ kí èmi lè.